Báwo ni mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà, ẹ́ń, bí mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà ni, mi ni mo, mo máa kàn sí wọn, ẹ́ẹ̀, láwọn ìgbà tí mo bá ti rí pé o tó ọjọ́ mẹ́ta tí mì gbọ́ látọ̀dọ̀ wọ́n, tàbí mo rí pé ọjà tuntun ti wà n lẹ́ẹ̀, àbí bóyá mo rí pé òwò ti wà n lẹ́ẹ̀ àti business tó ti wà n lẹ́ẹ̀ tí a lè jọ ṣe. Mo ṣe máa gbúrò wọn náà ni, màá pè wọ́n lórí ago ẹrọ ìbánisọ̀rọ̀ wọn, hm, màá pè wọ́n ní orí ago ẹrọ ìbánisọ̀rọ̀ wọn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà mii dẹ wà tó jẹ pé tí mi bá pè wọ́n ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, tó bá jẹ́ ní ti company tó tóbi ni, ẹ́ẹ̀, orí email láti máa tẹ àtẹ̀ránsẹ́ sí wọn tàbí ká send nǹkan tí olóyìnbo ń pè ní SMS message àtẹ àtẹnisẹ́ sí wọn. A lè tẹ àtẹ̀ránsẹ́ sí wọn ní àtorí email, a lè tẹ àtẹ̀ránsẹ́ sí wọn ní àtorí SMS, a sì lè tẹ àtẹ̀ránsẹ́ sí wọn látọrí WhatsApp, ẹ́ẹ̀, àwọn n tà tí lè tẹ àtẹ̀ránsẹ́ sí wọn. Tó bá dẹ̀ jẹ́ àwọn oníbàárà tí wọ́n lo àwọn ẹ̀rọ wọ̀nyí, ẹ́ẹ̀, a lè wa wọ́n lọ sí ilé, yi pé láti lọ gbúrò wọ́n, ẹ́ẹ̀, a lè wa wọ́n lọ sílé. Iyẹn tí a bá mọ ile wọn ni oo, a le wa wọn lọ si ile. So bí mo ṣe máa ń gbúrò àwọn oníbàárà mi sí ni.

Ṣé mo fẹ́ràn lọ sí etí òkun? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti lọ sí etí òkun. Torí lilọ sí etí òkun, ó dá bí ìgbà tí, tàbí kí n sọ pé ìgbà tí èèyàn bá ṣe, nǹkan tí eleyinbo pè ní holiday tàbí refreshment tàbí picnic. Ohun ni àwọn nnkankan tó dé máa ń fa tí a máa ń lọ sí etí òkun náà ni ta bá fẹ́ ṣe bóyà ìpàdé àbí eré ìdárayá ránpẹ́. Bóyà nàá níbi iṣẹ́ tàbí ní ilé ìjọsìn, àbí èmi àti àwọn ọ̀rẹ́. Ohun la máa ń fi lọ sí etí òkun. Etí òkun dẹ̀ jẹ́ ibi tí èèyàn ti máa pàdé àwọn onírúurú èèyàn, tí èèyàn máa rí omi, bí omi ṣe ń tẹ rẹrẹ káàkiri ilẹ̀ àgbáyé. So àwọn tó máa ń mú mi lọ sí etí òkun náà nìyẹn. Atẹ́gùn ibẹ̀ máa ń dá yàtọ̀. Ẹ̀èyàn dẹ́ tún máa ń rí àwọn ohun mèremère. Ẹ̀èyàn máa ń rí bí omi bó ṣe ń wọ́ káàkiri àgbáyé. Ẹ̀èyàn dẹ́ tún máa ń rí àwọn oríṣiríṣi ẹranko tí ó máa ń sàn jáde láti etí òkun. Àwọn ìgbà tá a dẹ́ máa lọ sí etí òkun náà, a máa ń lọ ní ìgbà ọdún. Ìjọ ta bá ní àwọn ọdún iṣẹ̀ṣẹ̀ bí ọdún Kérésì tàbí ọdún new year ti ó jẹ́ ọdún tuntun. Àwọn ìgbà tí a tún máa ń lọ sí etí òkun nìyẹn.

Kókó ẹ̀kọ́ wo ni mo fẹ́ràn jù nígbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé, òun ni àwọn ẹ̀kọ́ àṣà wa, ẹhn en, ni maa so ni titi ti ile ìwé, ma de so ni titi tawon asa waa, eko ti mo fẹ́ràn ni ti ile ìwé, ohun ni ìmọ̀ eko ìṣirò bí a ṣe ń ka one two three, bí a ṣe ń kan oókan mọ́ èjì tí ao dẹ́ mọ̀ oun tó fúnwa, torí ẹ̀kọ́ yẹn ó mú mi láti mọ bí a ṣe ń ṣírò owó. Ó mú ìyàn láti mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Eh, ǹkan tí ẹ̀kọ́ ìṣirò tó mú mi láti fẹ́ràn ẹ̀kọ́, ìṣirò yẹn. Ní titi àṣà wa níbi bí, ẹ̀kọ́ tí mo fẹ́ràn, òun náà ni àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa, tí àwọn òbí wa kọ́ wa àti àwọn èyí tí àwọn olùkọ́ wa kọ́ wa. Ìyẹn náà ni ara àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ràn. Àwọn, ara àwọn ẹ̀kọ́ yẹn náà ni ẹ̀kọ́, bí a ṣe ń ṣiṣẹ́ inú ilé. Torí ìṣe inú ilé jẹ́ ǹkan pàtàkì tí ó yẹ kí èèyàn mọ̀ nígbà èwe. Ó yẹ kí eeyàn mọ̀, àwọn ẹ̀kọ́ ba ṣe ń bọ̀wọ̀ fún àgbà náà. Ara àwọn ẹ̀kọ́, ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé nìyẹn. Ara àwọn ẹ̀kọ́ ibi tí a de ti ń kọ́ àwọn ẹ̀kọ́ ba ṣe ń bọ̀wo fún àgbà ní titi wa náà, òun náà ná kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ nínú èdè Yorùbá tí wọ́n kọ́ wa ní ilé ìwé. Ibẹ̀ láti kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí àti ẹ̀kọ́ ìṣirò àti àwọn onírúurú ẹ̀kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ èyí tí mo fẹ́ràn jù náà ni ẹ̀kọ́ ìṣirò. Òun ni mo fẹ́ràn jù. Lẹ́yìn rẹ̀ náà ni mo tún fẹ́ràn ẹ̀kọ́ ìwé Yorùbá níbi tí a ti ń kọ́ èdè wa, àṣà wa àti àwọn ohun àmúlò èdè àti àṣà wa.

Ehn, mo fẹ́ sọ fún wa nípa aṣọ tí ìdílé ń wọ pọ̀ ní àjọyọ̀. Ehn, aṣọ tí ìdílé máa ń wọ níbí, nígbà àjọyọ̀, ó depend lórí, ehn, irú àjọyọ̀. Kì n sọ pé ó depend lórí àjọyọ̀ ìnáwó tí àwọn ìdílé náà bá ń ṣe. Tó bá jẹ́ pé ìdí, ìnáwó irú òkú àbí ti ìgbéyàwó ni, ẹhẹn, àwọn ìdílé yẹn lè lọ sí ọjà tí wọ́n á mu àwọn bíi irú aṣọ àǹkárá, àwọn bíi irú aṣọ lace, ẹhẹn, irú àwọn aṣọ tí wọ́n máa ń yan wò niyẹn, tí ọ́ n káàlukù á dáwọ́ tí wọ́n á dẹ̀ lọ rà. Ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí àti ẹni tó bá lówó òun náà ni ó máa ra aṣọ náà. Torí kò sí ẹni tó yẹ kó wà nínú ìdílé tí wọ́n ti ń ṣe ìnáwó tí kò yẹ kí òun náà ní ẹ̀tọ́ láti ra àwọn aṣọ yẹn. Bí aṣọ yẹn dẹ̀ sí máa ń rí, ó máa ń dún wò. Ọ́n káàlukù ni a wa lò fi rán irú style tí ó bá wù. Ẹhẹn, ọ́n káàlukù la lọ fi rán irú style tó bá wù. Bí style to wowo wọ́n káàlukù bá ṣe rí, ẹhẹn, ọun ló máa wa sọ bí aṣọ yẹn ṣe dá sí ní ọ̀rùn won káàlukù. Tó bá jẹ́ pé irú ti ìgbéyàwó niyẹn, aṣọ tí ìdílé ti ìgbéyàwó tobá jẹ́ tọko àti ìyàwó, àwọn ọmọ a wọ aṣọ amúlẹ́yìn bù súùtì. Wọ́n dẹ̀ máa tún wọ òfì. Ẹà, òfì náà wà lára àwọn aṣọ tí a ní tí ìdílé lè wọ̀ ní ọjọ́ àyọ̀. Tí wọ́n káàlukù ó dẹ̀ gẹ fílà, tí àwọn ọkùnrin ó gẹ fílà, wọ́n ó gẹ̀ si. Tí àwọn obìnrin tí wọ́n sì wé gèlè sí titi wọn náà tí wọ́n á dẹ̀ lo àwọn ohun ẹ̀ṣọ́ ara tó jọjú tí wọ́n á dẹ̀ wọ̀ sí náà.

Sọ fún wa nípa oúnjẹ àkókò ìkórè. Eh, oúnjẹ àkókò ìkórè, àwọn ìkórè jẹ́ àwọn nǹkan tí a máa ń ṣe ní ẹ̀ẹ̀kan ní irú ọ̀dọ̀ àwọn àgbẹ̀ báyìí. Àwọn àgbẹ̀ máa ń ṣe ìkórè ní ìgbà tí ǹkan oko ọ̀gbìn, àwọn ǹkan ọ̀gbìn wọn tí wọ́n gbìn tí ó bá ti ṣee ká, tó bá ti tó láti kórè, ìgbà yẹn ni àwọn àgbẹ̀ máa ń kó ǹkan ère oko. Ni àwọn ǹkan ère oko yẹn náà, ara rẹ̀ ni iṣu, ọ̀gẹ̀dẹ̀, ẹ̀wà, àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èso bí i ìbẹ́pẹ, ọsàn, oun náà wà lára àwọn èrò ìkórè. Ó wà ní ìgbà tí ó dẹ̀ máa dé, ìgbà tí ó bá ti pọ́n náà ni, ohun tí a máa ń ṣe náà ni a lọ sí oko tí gbogbo e bá ti pon, a lọ ká, a lọ ká tá bá ti ká, a kójọ, a wà kó wá sí, inú ilé. Àwọn èyí tó bá ṣe jẹ ní ibẹ̀, a máa jẹ, àwọn èyí tí ó bá ṣe pín, a máa pín, àwọn èyí tí ó bá ṣe tà, a máa tà, àwọn èyí tó bá tẹ̀ ṣe kó pamọ́ láti lè jẹ́ kí oúnjẹ wà ní inú ilé, a máa kójọ. Àgbẹ̀ náà ló sábà máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun kan wọ̀nyí tó jẹ pé àwọn ará ilé wọn tí wọ́n jọ wà ní tòsí wọn, bóyá ìyàwó àbí ọmọ, wọ́n lè ràn wọ́n lọ́wọ́ láti ṣe gbogbo ǹkan tí wọ́n bá fẹ́ ṣe. Àwọn oúnjẹ àkókò ìkórè náà ni mo ti dárúkọ yẹn, iṣu, kókò, ọ̀gẹ̀dẹ̀, àgbàdo, oun náà wà lára àwọn ǹkan tí àgbẹ̀ máa ń gbìn tí won máa ń kórè.

Ẹ sọ fún wa bí àkókò òjò ṣe ń nípa lórí ọjọ́, bí àkókò òjò ṣe ń nípa lórí ọjọ́ wa àkókò òjò máa ń nípa tí ó dára lórí ọjọ́ fún àwọn àgbẹ̀ tó bá gbin ǹkan oko, bí àkókò òjò ṣe máa ń rí níyen bo ṣe máa ń nípa, àmọ́ tí titi àwọn tí kì í ṣe àgbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ pé wọ́n ò nífẹ́ sí àkókò òjò lọ títí báyẹn. Torí tí òjò bá rọ̀, ó máa ń ba àwọn ọ̀pọ̀lọpọ̀ ǹkan jẹ́, bíi irú àwọn ojú ọ̀nà ìrìnsẹ̀ tí ó bá ti síí, ti ojú ọ̀nà yen ó bá da, àkókò òjò máa bàjẹ́. Tí ó bá dẹ̀ sí ọ̀nà tí àwọn omi àti àgbàrá máa gbà náà, ó máa dá ǹkan tí a ń pè ní omiyalé, eleyii tí àwọn olúyìnbò ń pè ní erosion, ó máa dáa kalẹ̀. Bí a dẹ̀ ṣe máa ń gbaradì fún àkókò òjò náà ni, ìru àwọn tó bá jẹ́ àgbẹ̀ báyìí, wọn á ti lọ wa àwọn ǹkan ọ̀gbìn, wọn á ti múra, wọn á ti wa àwọn ǹkan tí wọ́n mọ̀ pé wọ́n nílò. Toba dẹ̀ jẹ pé leyan wà, èèyàn á wa àwọn omi, a fi àsìkò ojo, èèyàn á fi pan omi sílé. So ohun tó máa ń nira ní àsìkò òjò náà ni tí òjò bá rọ̀, tí ó bá fẹ́ atẹ́gùn, tí òjò bá rọ̀, tí ó bá fẹ́ atẹ́gùn, iyẹn náà máa ń nira torí ó máa ń ba ọ̀pọ̀lọpọ̀ jẹ́. Ìgbà míì ó lè gbé ilé lọ, ìgbà míì ó lè tí ó wọ àwọn òpó iná tó máa wó igi. So àwọn ǹkan tí ó máa ń nira l'àkókò òjò, òun ni àwọn wọ̀nyẹn.

Sọ fún wa nípa àwọn ohun èlò orin ìbílẹ̀ mìíràn. Àwọn ohun èlò orin ìbílẹ̀ tí a ní ní títí ilẹ̀ wa ni ilẹ̀ káàro oojiire ti ilẹ̀ Yorùbá ní ibí àwọn ohun èlò orin tí a máa ń lù, òun náà ni ìlù. Ó wà ní ara wọn, àwọn ìlù bí i omele, ẹhẹ́n, bàtà, àwọn ìlù àgbámọ́lẹ̀, àwọn ṣẹ̀kẹ̀rẹ̀ agogo, gbogbo è lò wà lára àwọn ohun èlò orin ìbílẹ̀. Àwọn ohun èlò ìbílẹ̀ tí ohun èlò orin náà tan tun máa ń lò náà ni àwọn eeyan tí ó máa ń jó, tan máa ń jó jó bàtà, ijó-o-o ijó bàtà, òun náà wà lára àwọn ohun èlò orin. Àwọn tí ó dẹ̀ máa ń lu àwọn ohun èlò orin yìí náà ni àwọn tó máa ń lùlù, àwọn alùlù. Àwọn ni won maa n lu àwọn ìlú omele, bàtà, ago torí ẹni tí ó bá mọ̀olù kò kan lè sọ pé òun fẹ́ bá wọn dù. Àwọn ni àwọn tó ń lù. Àwọn ọjọ́ ayọ̀ taa dẹ̀ ti máa ń lo àwọn èlò orin, òun náà ni táa bá ń ṣe bóyá bí i nílẹ̀ Yorùbá táa bá ń ṣe ọdún isese Yorùbá, bóyá bí iru ijọ tó máa ń ṣe ọdún iṣu, ẹhẹ́n tàbí tón máa ń ṣe ọdún ọ̀ṣun, ẹhẹ́n, ibẹ̀ la tí máa ń lo àwọn ohun èlò orin ìbílẹ̀. Gbogbo àwọn tó bá dẹ̀ ń ṣe àwọn ohun ìbílẹ̀ yẹn, gbogbo wọn ná máa ń wọ aṣọ ìbílẹ̀ bí i aṣọ òfì, tí gbogbo wọn ó dẹ̀ fi ìlẹ̀kẹ̀ sí ọwọ́. Àwọn kan máa máa lùlù, bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn kan máa máa jó, bẹ́ẹ̀dẹ̀ ni àwọn kan máa máa kọrin. So bí àwọn ohun èlò orin ìbílẹ̀ bí i wọ́n ṣe rí òun niwọn yẹn.

Lérò rẹ kí ni ìwà ọmọlúàbí? Lérò tèmi àwọn ìwà ọmọlúàbí. Tón ba peyàn lọmọlúàbí, o ní àwọn ohun àmúyẹ tí a gbọdọ̀ rí, tí a gbọdọ̀ rí ní ara rẹ tí a fi mọ̀ wipé ọmọlúàbí, òun ní ẹni yìí. Ẹn tó bá jẹ́ ọmọlúàbí, ó gbọdọ̀ jẹ́ ẹni tó ní sùúrù, ẹni tó ní ìrẹ̀lẹ̀. Ẹhẹn, ọmọlúàbí gbọdọ̀ jẹ́ ẹni tí ó lè bọ̀wọ̀ fún àgbàlagbà, tí ì ṣe àwọn ọmọ tí wọ́n mọ̀ọ́mọ̀ bu àgbàlagbà tàbí tí wọ́n mọ̀ọ́mọ̀ kọ ọ̀rọ̀ sí àgbà lẹ́nu. Ẹhẹn, awọ̀n ara àwọn táa pé ìwà ọmọlúàbí niyen. Ọmọlúàbí ó gbọdọ̀ le tún inú ilé ṣe. Ẹn tó bá jẹ́ ọmọlúàbí, ó gbọdọ̀ mọ iṣẹ́ ilé. Iṣẹ́ ilé ó gbọdọ̀ mọ ṣe bíi irú ká gbálẹ̀, ká fọṣọ, ká tún inú ilé ṣe. Ọmọlúàbí ó gbọdọ̀ mọ gbogbo àwọn nǹkan yẹn. Ọmọlúàbí náà gbọdọ̀ jẹ́ ẹni tó lọ̀ọ́tọ́. Ọmọlúàbí gbọdọ̀ jẹ́ ẹni tó ní òótọ́. Tí ọmọlúàbí ò bá ní òótọ́, ẹni tí ò bá ní òótọ́, a lè pè ní ọmọlúàbí. So ọmọlúàbí ó gbọdọ̀ ní òótọ́ lẹ́nu. Ó gbudọ̀ le sọ òótọ́. Kì í ṣe ẹni tí ó mọ̀ parọ́. Ọmọlúàbí náà gbọdọ̀ jẹ́ ẹni tí kì í ṣe jagidijagan. Ó gbọdọ̀ jẹ́ ẹni tó ní ìwà pẹ̀lẹ́. Tì í ṣe ẹni tó mọ̀ọ́mọ̀ ja káàkiri àdúgbò. Ẹ̀ṣọ ọmọ tó bá ní ọmọlúàbí, tó bá jẹ́ ọmọlúàbí, a wa wá láti ìlé rere tí àwọn ènìyàn yóò fi mọ̀ pé àwọn òbí rẹ̀ kọ. Bí a de ṣe ń rí lára wọn náà ni tí wọ́n bá fi wùwà síta. A á rí i nínú ìwà wọn, nínú ìṣe wọn àti nínú ìsọ̀rọ̀ sí. Ẹn, bí a ṣe máa ń rí, ẹni ti, lérò tìtẹ̀mi o. Oun ti a n oe ni ìwà omoluabi niyen, emi na gẹ́gẹ́ bi enikan, mo le so pe mo ni gbogbo àwọn àmuyè yìí so mo lè sọ pé ọmọlúàbí, òun náà lemi náà.

Ṣàlàyé ohun èlò ìdáná tí o kò lè ṣe láìsí rẹ̀. Ohun àwọn èlò ìdáná tí a fi ń dáná ó pọ̀ lóríṣiríṣi. Eh, ara rẹ̀ náà ni oúnjẹ tí a fẹ́ sè, àwọn nǹkan tí a fẹ́ fi sè é bíi iyọ̀, magí, ata, irú, ehn, bí i àwọn èlò ìdáná síríní ẹ, àti bóyá iná igi la fẹ́ lò àbí kerosíìnì àbí a fẹ́ lò gáàsì ni bí àwọn ohun èlò ìdáná síríní ẹ. Àmọ́ tí a bá fẹ́ ṣe e, gbogbo kiníi, a gbúdọ̀ ríi pé gbogbo ẹ, ó wà ní, ó wà ní sẹpẹ́, gbogbo ẹ ló ti wà nílẹ̀. Ẹja, ẹran, àwọn ẹna wà lára ohun èlò, ehn, irú-irú báyìí àní la wà lára ohun èlò ìdáná torí ó máa ń fi adùn sí ọbẹ̀ àti oúnjẹ, tí èèyàn ò bá fẹ́ lo magí lọ́pọ̀. Ehn, ẹja náà ó wà lára ohun èlò oúnjẹ. Àwọn la máa fi ń jẹun. Óun ni olóyinbó pè ní protein tó gbúdọ̀ wà ní ara oúnjẹ. Ààrẹ náà ni ẹran, ààrẹ náà ni ẹyin. Gbogbo ẹni, ehn, ó wà lára ara èlò oúnjẹ. Tí àbá ṣe oúnjẹ òun èlò to tun yẹ, ti o yẹ kó má si lára oúnjẹ naani iyọ torí tí èèyàn bá ṣe oúnjẹ tí èèyàn ò bá fi iyọ̀ sí, ehn, ohun èlò ìdáná yẹn kò tí ì pé, kò ní tí ì mú adùn tí ó yẹ kó mú jáde. So iyọ̀ ó ṣe pàtàkì nínú èlò ìdáná tí kò yẹ kó má sì lára àwọn ohun èlò tí èèyàn fẹ́ fi dáná.

Eh, báwo ni ojú ọjọ́ ṣe ń yí, bí ó ṣe ń rí lára padà. Eh, bí ojú ọjọ́ ṣe máa ń rí, eh, òun náà ni ó ní ìyàtọ̀ ọ̀tọ̀tọ̀ arẹ ní ìgbà ọjọ́, arẹ náà dẹ̀ ní ìgbà ẹ̀rùn. Bí ojú ọjọ́ ṣe máa ń rí tí òjò bá fẹ́ rọ́, tí òjò bá rọ́, ojú ọjọ́ máa ń tutù. Eh, ojú ọjọ́ máa ń tutù tó jẹ́ pé òrùn ò ní múra rárárárárárá. Òrùn máa sáwọ tí gbogbo ojú ọjọ́ máa pa lọ́lọ́, tí gbogbo ibi dè máa tutù tí omi máa wà ní gbogbo àyíká, gbogbo àwọn ẹranko, àwọn oko, gbogbo wọ́n ni wọn máa tutù sí wọ́n máa pa lọlọ. Bí ojú ọjọ́ ṣe máa ń rí nígbà òjò nu nìyẹn. Nígbà tí òòrùn náà bá mú, ojú ọjọ́ máa ń tàn jojo ni òòrùn máa ń mú. Tí òòrùn máa ń mú kálẹ̀ tí, ẹh ẹh, tí orú, orú máa ń mú nígbà tí òòrùn bá ràn gan, orú máa ń mú. Hmm, bí ó ṣe máa ń rí nìyẹn bó dẹ se máa ń mú ara yá, òun náà ni tí òjò bá ti pọ̀jù. Ma áà ti se tojẹ pé òtútù ò gbúdọ̀ mú mi, eh, torí ojú ọjọ́ tó jò bá rọ̀ náà ó máa ń jẹ́ kí òtútù mú yàn. A ti wá ohun èlò tí ó ní jẹ́ kí òtútù mú yàn. Eh, bí ó ṣe máa ń rí náà tí òòrùn bá ràn, a ti pèsè àwọn ohun àbò tí òòrùn òfi ní pà yàn bí umbrella tàbí àwọn fìlà facecap tí èèyàn lè di sí orí, eh, tí ó fi ní jẹ́ kí torí tí òòrùn bá pán yàn jù ó lè fa ǹkan tí ò da, ó lè fa àìsàn sí yàn lára. Bí ojú ọjọ́ ṣe máa ń yí, ó sì máa ń yí lára padà nìyẹn.

Báwo ni mo ṣe ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnìkan, tí mo bá fẹ́ béèrè ìrànwọ́ ìrànlọ́wọ́ lowo èèyàn, aa jẹ ẹni tí mo sùn mọ́, a jẹ ẹni tó jẹ pé a ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. Mi ò í kan ṣàdééde lọ bá ènìyàn tí mii tí ì bá sọ̀rọ̀ rí, kí n bá sọ̀rọ̀ fún ranlọ́wọ́. Kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ni gbogbo ìgbà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá níranlọ́wọ́, nílò ìrànlọ́wọ́, àwọn tí mo ti mọ̀ rí ni mo máa lọ n bá. Bí mo dẹ̀ ṣe máa n bẹ̀rẹ̀ láti béèrè ìrànlọ́wọ́ náà ni, tó bá jpé mo rí wọn sójúkojú, màá kí wọn, maa de salaye nkan ti mo fe, nkan ti mo, ìrànlọ́wọ́ ti mo ni lo látọ̀dọ̀ won, ohun ti mo nílò láti je ki ìrànlọ́wọ́ yen náà ko wa si imuse maa bere lowo to ba de je pe orí fóònù naani, maa te ateranse si won wípé ah mo nílò nkan báyìí o tó bá yẹ pé owó ni, màá ṣàlàyé fún wọn, màá sọ fún wọn. Tó bá je pé wọ́n lè yá mi ni tàbí tó jẹ́ pé wọ́n lè fún mi tí mo bá dẹ̀ ti ń rí, màá maa dàa padà díẹ̀díẹ̀ fún wọn. Ehn, bí mo ṣe ń bẹ̀rẹ̀ niyen, màá kokọ́ kí wọn, màá ṣàlàyé fún wọn. Tó bá dẹ̀ wà lọ́wọ́ wọn, wọ́n á fún mi, wọ́n á fún mi ní ǹkan tí mo béèrè lọ́wọ́ wọn. Tí ó bá dẹ̀ sí, màá lọ sí ọ̀dọ̀ ẹlòmíì láti lọ bèèrè. Bí mo ṣe máa ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ènìyàn, òun niyẹ́n.

Báwo ni mo ṣe ń mu omi ní gbogbo ọjọ́? Bí mo ṣe máa ń mu omi ní ojoojúmọ́, ìyẹn di ìgbà tí mo bá jẹun tán, tí mo bá jẹun tán torí omi ó ṣe pàtàkì nínú ìrìnàjò. Ọmọ ènìyàn ó dẹ̀ ṣe pàtàkì ní àgọ́ ara. Omi jẹ́ ǹkan tí kò yẹ kí èèyàn máa mu. Ohun tí mo bá fẹ́ mu omi, á jẹ́ pé ìgbà tí mo bá ti jẹun tán, màá mu omi lé orí oúnjẹ náà kí oúnjẹ náà kó ba lè digest dáadáa nínú àgọ́ ara mi. Omi á jẹ́ kí oúnjẹ yẹn kó lè dé àwọn ibi tó dé, kó dẹ̀ lè ṣiṣẹ́ tó yẹ́ kó ṣe ní ara ènìyàn. Màá mu, mo ma n mú tó kọ́ọ̀pù méjì ó kéré jù ní gbogbo ìgbà tí mo bá ń jẹun. Tí mo bá dẹ̀ jẹun tán tí mo wà ní ibi iṣẹ́ tí mo jáde, tí mo bá ti rí pé ọ̀fún gbẹ mí, gẹ́gẹ́ bí mo ṣe máa ń rántí pé a ò ti yẹ kí n mu mímu. Tí ọ̀fún bá ti ń gbẹ mí, màá yá láti ra omi. Omi iwọn litre kan, ó ti tó mi ní ìyẹn, mo lè yà rá omi. Bóyá omi inú ọ̀rá mo si lè yà rá omi inú ike. Kìn sá ti mu kí òùngbẹ má ba gbẹ mí. Bi mo ṣe máa ń mu omi ní gbogbo ọjọ́ wọ̀n nii.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn, òun náà mo ti sọ ó tẹ́lẹ̀ nínú àtẹ̀ránsẹ́ tí mo tẹ̀ rára ẹ tẹ́lẹ̀. Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn, ìgbà tí mo bá tó rí wọn, òun náà ni mo máa ń kí wọn. Tí ó bá jẹ́ pé àárọ̀ ni mo rí ẹni tí mo fẹ́ kí, màá kí wọn gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin tí mo jẹ́, màá dọ̀bálẹ̀ láti kí ìru ẹni bẹ pẹ́, "ẹ káàárọ̀ o". Tí ó bá jẹ́ pé ọ̀sán ni mo padà ẹni yen, màá kí ẹni yen pé, "ẹ káàsán". Tí ó bá jẹ́ pé ọkùnrin ni ẹni tí mo rí, màá kí wọ́n pé, "ẹ káàsán sá". Tí ó bá de jẹ́ pé obìnrin ní ẹni tí mo rí tí ó ju mi lọ, màá ní, "ẹ káàsán ma". Tí ó bá jẹ́ pé ẹ káalẹ́ náà ni, màá ní, "ẹ káalẹ́ sir ẹ káalẹ́ ma". Màá dọ̀bálẹ̀ fún wọn. Tí ó bá jẹ́ àwọn òbí mi náà ni, màá dọ̀bálẹ̀, màá kí wọ́n pé, "wípé e káàrọ̀, ẹ káàsán àti ẹ káalẹ́ o". Báwo ni iṣẹ́ o. Ẹ kú àtaaro se iṣẹ́ lọ, se iṣẹ́ lọ ṣe ọwọ́ yá, ṣé kò rẹra jù? Ẹ̀hẹn. Tí ó bá de jẹ́ pé ẹni tí ó rẹ̀ ni mo lọ kí, màá kí wọ́n pé, "báwo ni ara yín o, ṣé ara balẹ̀ ṣe ẹ ti wà ńkan lòó ṣe ẹ ti ń lògùn". Tí ó bá jẹ́ pé ẹni tó ra nǹkan ni tí ó kọ́le tàbí ti ó ra mọ́tò, màá kí wọ́n pé, "àh! Ẹ kú oríire o". Tí ó bá jẹ́ pé ẹni tó bí ọmọ ni, má kí wọ́n pé, "à, ẹ kú ewu ọmọ o, Ọlọ́run a wo o, Ọlọ́run a dá a sí o". Tí ó bá jẹ́ pé àwọn ọ̀rẹ́ mi mo rí, a jọ bá a wọ́, tàbí kí a dìímọ́ra kí a kíra pé, "àhh o tó ojọ́ mẹ́ta o". So bí mo ṣe ń kí àwọn ènìyàn nìyẹn.

Ṣé mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ ni o, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ torí ó ti ni gbèdéke ago tí mo máa fẹ́ dá iṣẹ́ tí mo bá ń ṣe, tí màá fẹ́ dá dúró. Ohun tí ó lè fà tí mo fi máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ni bóyá tí iṣẹ́ bá pọ̀. Tó bá je pé ibi iṣẹ́ mo wà, tó bá je pé iṣẹ́ pọ̀ tí a tètè parí ẹ̀ tí a sì ní láti tètè kó gbogbo iṣẹ́ yen jọ, a máa ṣiṣẹ́ ju wákàtí lọ. Ìgbà mìí nàn wà tó jé tí èrò bá pọ̀ ní ibi iṣẹ́, tí iṣẹ́ yen bá ti pọ̀ ju fún oye àwọn tó yẹ kó ṣe, a máa ṣiṣẹ́ ju wákàtí lọ. Tí ó bá, tí iná bá lọ ní ìgbà mìíràn tí àà rí iná ṣiṣẹ́, tó bá fà ìdádúró, àa ní oun mìíràn táa ṣe jù ká ṣiṣẹ́ ju wákàtí lọ. To ba de je pe àwọn irinse ti, ohun elo ti a fe fi sise, ti ba je pe ko si nile, iyen náà ma n je ka sise jù wákàtí lo hmm, tó bá dẹ̀ jẹ́ pé, iṣẹ́ tí ó jẹ́ pé a ń dá àwọn oníbàárà lohun, tí àwọn oníbàárà náà bá pọ̀ nílẹ̀ ju bó ṣe yẹ lọ, ìyẹn náà máa ń jẹ́ ká ṣiṣẹ́ ju wákàtí lọ. Àmọ́ kì í ṣe gbogbo ìgbà la máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, bí kò ṣe èèkọ́ kan. Àmọ́ àwọn nǹkan tó máa ń fà ká ṣiṣẹ́ ju wákàtí lọ, tó máa ń mú mi kí n ṣiṣẹ́ ju wákàtí lọ, óhu. Ní àwọn tí mo ti dárúkọ wọ́n yẹn. Tí ó bá si iná, tí oníbàárà bá pọ̀, tàbí tí iṣẹ́ bá pọ̀, tàbí tí ó bá sí àǹfààní láti siṣẹ́ dáadáa, àwọn tó máa ń mú mi ṣiṣẹ́ ju wákàtí lọ niwọ́nyẹn.

Ìgbà wo ni o rẹ́rìn látọ̀kàn wá kẹ́yìn? Ìgbà tí mo rẹ́rìn látọ̀kàn wá kẹ́yìn, oun ní ìgbà tí mo rí nǹkan ayọ̀ tó dùn mi nínú. Ìgbà yẹn ni mo rẹ́rìn látọ̀kàn mi wá, tí mo rí nǹkan tó dùn mọ́ mi nínú. Nítorí nǹkan yẹn ti jẹ́ nǹkan tí, o ti pẹ́ tí mo ti n reti, nígbà tí ó dẹ̀ bọ̀ sí, inú mi dùn látọ̀kàn wá tí mo dẹ̀ bu sẹ́rìn. Àwọn tí o wà níbẹ̀ náà ni àwọn ẹbí àti ará àti ọ̀rẹ́ mi. Òun ni. Ìgbà tí mo tún rẹ́rìn, kò sí ìgbà tí mi rẹ́rìn ojoojúmọ́ ni mo máa ń rẹ́rìn àmọ́ ilé tí mo ṣe kẹ́yìn, òun náà ni nígbà tí mo rí nǹkan tí ó pa mí lẹ́rìn tí mo wo eré orí ìtàgé tí àwọn olóyìnbo ń pè ní comedy. Nígbà tí mo rí nǹkan tí mọ́ n wo níbẹ̀ tí ó pa mí lẹ́rìn ṣe ni mo bú sẹ́rìn tí mo dẹ̀ rẹ́rìn tó ti ọ̀kàn mi wá torí nǹkan yẹn ó yà mí lẹ́nu o de pa mí lẹ́rìn. Àwọn to wa nbẹ́ náà ni àwọn tí a jọ ń wo eré orí ìtàgé yẹn náà. Títí tí a fi bẹ̀rẹ̀, títí tí a fi parí eré, eré orí ìtàgé yẹn, òun náà ni a rẹ́rìn kì í ṣe mi nìkan tí mò wà níbẹ̀ náà ni mo rẹ́rìn. Gbogbo àwọn ti a jo n wo ti a jo wa nbe gbogbo won náà ni won rerin so ìgbà ti mo le so pe mo kẹ́yìn rerin, mo tun ti rerin dari loni bayi mo tun ti rerin to ti àti inú okan mi wa.

Sọ fún wa nípa ibùdó ọkọ̀. Hmm ibùdó ọkọ̀, ó jẹ́ ibi tí ì ọkọ̀ máa ń pọ̀ sí, tó jẹ́ pé tí èèyàn bá fẹ́ rìn ìrìnàjò, hmm èèyàn máa ní láti lọ sí ibi bẹ́ẹ̀. Eléyi ti eléyìnbo ń pè ní park, hmm eléyi ti eléyìnbo ń pè ní park òun ni a ń pè ní ibùdó ọkọ̀. Àwọn ibi tí ibùdó ọkọ̀ náà dé wà, ó wà káàkiri, káàkiri ní àwọn agbègbè, èéh irú ìlú tí èèyàn bá fẹ́ lọ òun ni ó máa determine èèh ibùdó ọkọ̀ ibi tí ó bá fẹ́ lọ. Irú tí èèyàn bá fẹ́ lọ sí Èkó, tó bá fẹ́ rìnrìnàjò lọ sí Èkó, òun ni ibi ibùdó ọkọ̀ tí yóò máa lọ. To ba de je pe, ile àwọn hausa, to jina, oun leyan fe lo, o ni àwọn ibùdó oko ti eeyan maa lo, o wa káàkiri káàkiri. Ohun tó máa ń ṣẹlẹ̀ nbẹ́ náà ni èèyàn máa lọ síbẹ̀ tí èèyàn bá ti mọ ibi tó ń lọ, tó ba ti lọ síbẹ̀. Èèyàn máa ra tíkẹ̀ẹ̀tì tó fi máa rìnrìnàjò tí wọ́n máa fún, tí a fi wọnú ọkọ̀ náà. Èèh ìgbà tí ẹeyan bá tó fẹ́ rìnrìnàjò náà ni. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àárọ̀ ni èrò máa ń pọ̀ níbi bẹ́ẹ̀. Èrò máa ń pọ̀ ní ibùdó ọkọ̀ yẹn tó bá ti di àárọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ rìnrìnàjò tí gbọ́gbo won sì gbodọ̀ lo ibùdó ọkọ̀ láti lọ. Ibùdó ọkọ̀ máa jẹ́ kó rọrùn fún èèyàn láti rìnrìnàjò. So àwọn ibùdó tí ì mo mọ̀ wà káàkiri, káàkiri. So àwọn ìwọnba nkan tí mo mọ̀ nípa ibùdó ọkọ̀ ni.

Báwo ni o ṣe ń yan ẹ̀bùn? Bí mo ṣe máa ń yan ẹ̀bùn, eh, ó ní àwọn ǹkan kan tí mo máa ń wò kí n tó yan ẹ̀bùn. Hin tó dẹ̀ le mú mi láti fún ẹbùn náà ni tí èèyàn bá n ṣe àjọyọ̀ tàbí èèyàn ṣe ìnáwó. Bo ya àjọyọ̀ ọjọ́ ìbí, àjọyọ̀ graduation, ìnáwó, eh, eh, ìgbéyàwó àti ìsilé. Nno, ó ti ní mo ti mọ irú àwọn ẹ̀bùn tí mo máa ń fún wọn. Irú àwọn ẹ̀bùn tí mo dẹ̀ máa ń fún wọn. Ohun irú ẹ. Ìròyìn tí mò ń fún ẹ tí wọ́n ń ṣe ọjọ́ ìbí ó yàtọ̀ sí ètí wọ́n ṣe, eh, tí wọ́n ṣe ìgbéyàwó. Ẹ̀bùn tí mo máa ń fún ẹ tí wọ́n ń ṣe ọjọ́ ìbí bíi ago ọwọ́, àwọn àkàrà òyìnbó kékèèké, ohun ní mo máa ń fún wọn. Àwọn ibi tí wọ́n dẹ̀ ti ń ta àwọn ẹ̀bùn yìí, òun náà ni àwọn sọ́ọ̀bù tí wọ́n ti ń ta ohun ìtajà. Eléyi tí àwọn olóyìnbo ń pè ní supermarket. Eh, ibẹ̀ ni wọ́n mo ti máa ń ra àwọn ẹ̀bùn yẹn. Tí mi bá dẹ̀ ra ayé lọ láti lọ ra ẹ̀bùn náà, màá, eh, màá fi owó, mà á fi ṣe àtẹ̀ránsẹ́ sí irú ẹni bẹ́ẹ̀. Oun ti mo fún eeyan kẹ́yìn ti o je ẹ̀bùn oun náà ni owo ehnehn torí mi sì ní tòsí láti sọ wipé mo fẹ́ ra ẹ̀bùn fún irú ẹni kan, fún irú ẹni bẹ́ẹ̀ igbatí mo rí pé ó ti fẹ́ máa pẹ́. Óun ni mo fi fún irú ẹni yẹn ni, eh, owó. So bí mo ṣe máa ń yan ẹ̀bùn, o yẹ. O depend lórí ǹkan àṣìyẹ́ tí ẹni ẹ̀yàn bá ń ṣe ní ìgbà yẹn. Báyẹn ni mo sì máa ń yan ẹ̀bùn tí màá fún irú ẹni bẹ́ẹ̀.

Ṣé mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Àh, bẹ́ẹ̀ ni. Mo máa ń jẹ oúnjẹ tí ó fún ìlera, torí teeyan bá ń jẹ oúnjẹ tí ó daa fún ìlera, ó kan máa maa-- ó máa máa dá kún, ó lè dá ìṣòro sí àgọ́ ara. Ìyẹn ló ń mú mi láti máa jẹ àwọn oúnjẹ tí ó da fún àgọ́ ara. Àwọn oúnjẹ tí ó daa fún àgọ́ ara òún ni bí àwọn olóyìnbo ṣe gbé kalẹ̀. Àní oúnjẹ tó ń fún ni lókun, àní oúnjẹ tó ń fún ni ní agbára, àní oúnjẹ tí o un tó n, tó ń sọ ẹ̀yà ara. Di ọ̀tún a dẹ ní èso, àwọn èso tí ó daa fún àgọ́ ara, òun náà ni ọ̀gẹ̀dẹ̀, ọsàn, ìbẹ́pẹ. Ó wà lára àwọn èso tí ó da. Àwọn oúnjẹ to de n sara loore, to n fún ara ni okun ara re náà ni isu taa si ni ewa. Àwọn oúnjẹ wọ̀nyẹn, ó jẹ oúnjẹ tí ó ń fún ni ní ìlera tó péye. Ó jẹ oúnjẹ tó ń fúnni ní ìlera tí ó ń péye. Ìyẹn dẹ̀ máa ń fún mi ní àǹfààní àti nínú dídùn náà láti máa jẹ àwọn oúnjẹ yẹn fún ìlera kí ara mi kó baa lè dá pepé.

Ṣé o máa fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sí ara mi torí tí èèyàn bá wẹ̀ tán tí ò bá fi ìpara sára, ara yẹn kò ní dánmọ́rán bí ó ṣe yẹ kó dánmọ́rán. Ìpara sára ó, ó jẹ́ nǹkan tí ó ṣe kókó tó yè kí èèyàn ṣe ní àgọ́ ará. N, ó jẹ́ nǹkan tó ṣe kókó. A dẹ̀ ní àwọn oríṣiríṣi ipá àrá ti èèyàn lè máa fi rá ará ibẹ̀ la ti rí àwọn orí, ara rẹ̀ ni orí wà. Ó dá, ó máa ń jẹ́ kí awọ èèyàn kí ó dánmọ́rán. Àwọn ìpara tí àwọn òyìnbó náà ń tà tí a pè ní cream, àwọn yẹn náà da kí èèyàn máa fi sí ara. Kò ní jẹ́ kí àwọn làpálàpá àbí àwọn èélá kí ó wà ní ara èèyàn. N, bẹ́ẹ̀ dẹ́ nó la ní àwọn lọ́fíndà tí èèyàn náà máa ń fi sí ara. Tí èèyàn bá fẹ́ jáde, àwọn yẹn máa ń jẹ́ kí ara èèyàn kó ń run yàtọ̀. N, kò ní sí pé oògùn ara èèyàn ni ó ń rùn jáde tí èèyàn bá ti jáde. So ìyẹn mú mi láti nífẹ̀ẹ́ sí torí kí èèyàn bá para, ó ń túmọ̀ sí pé èèyàn nífẹ̀ẹ́ sí àgọ ara ẹ. Èèyàn value, é agọ ara ẹ, bí ọ yé kí ọ rí. So ìyẹn ló mú mi láti máa fi ìpara sí ara. Gbogbo ìgbà tí mó ba dé tí wẹ, gbogbo gbà yé nọ́ni mọ máa fi ìpara si ara ni aro, ki àgó ara mi, kò o ba lè wà ni pípé là e sí abawọn.

Sọ fún wa nípa iṣẹ́ ìtọ́jú aláìsàn. Ohun tí mo mọ̀ nípa ìtọ́jú aláìsàn, ohun ni ipé àwọn tí ó máa ń tọ́jú aláìsàn, àwọn náà ni a mọ̀ sí dókítà. Àwọn dókítà ni wọ́n máa ń tọ́jú àwọn aláìsàn. Ibi tí wọ́n dẹ̀ ti máa ń tọ́jú aláìsàn, ohun náà ni ilé ìtọ́jú tí gbogbo èèyàn mọ̀ sí hospital. Eh, ibẹ̀ ni wọ́n ti ń tọ́jú aláìsàn. Tí kò bá dé sí àǹfààní fún ẹni yen láti lọ sí ilé ìtọ́jú, dókítà lè wá sí ilé láti wá tọ́jú irú ẹni bẹ́ẹ̀. Dókítà lè wá tọ́jú ẹni bẹ́ẹ̀ ní inú ile kò ní iye wákàtí tí a fi ń tọ́jú aláìsàn. Ìgbà tí ara rẹ̀ bá tó yá, ìgbà yẹn la tó lè sọ wipé ẹni tó ń tọ́jú wọn ó ti bọ́. Àmọ́ tí ó bá ti ì ṣe bẹ́ẹ̀ tí ara rẹ̀ o bá ti yá, dókítà ò tí lè fi kalẹ̀. O di gbà tí ara rẹ̀ bá tó yá kí dókítà tó lè fi kalẹ̀. Ó lè lò tó ọjọ́, ó dẹ̀ lè lo ọ̀sẹ̀, ó dẹ̀ lè lo oṣù kó tó di pé ara aláìsàn máa yá. Ohun tó nira ní ibi ìtọ́jú aláìsàn náà ni pé èèyàn ló máa máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wọn. Bo ya oúnjẹ jíjẹ ni, bo ya aṣọ wíwọ̀ ni, bo ya láti wẹ ni, bo ya láti lo òògùn ni, èèyàn ni ó máa máa ṣe gbogbo iyẹn fún wọn. Ẹni tí ó ń rán wọn lọ́wọ́, oun náà ni, ẹni tí ó bá súmọ́ aláìsàn, òun ló máa rán wọn lọ́wọ́. Ní titi hospital, ilé ìtọ́jú to ti ń tọ́jú wọn náà, àwọn tó máa ń rán wọn lọ́wọ́ ní ibẹ̀ náà la ń pè ní nọ́ọ̀sì. So, ìwọnba ti mo le sọ nípa iṣẹ́ ìtọ́jú aláìsàn ohun niyẹn.

Ṣé o ti ṣìnà rí? À bá è ní, mo ti ṣìnà rí dáadáa. Ẹn moti sina ri, ijọ ti mo sina. Ó jẹ́ ọjọ́ tí mo ń rìnrìn àjò, tí mo rìnrìn àjò lọ sí ibi tí mi ò tíì dé rí. Ohun tó dẹ̀ mú mi láti ṣìnà náà ni pé ọjọ́ yẹn ni àkọ́kọ́ tí mà á kọ́kọ́ dé ìlú yẹn. Oun ló wá mú mi ṣìnà. Nígbà tí mo rí pé ibi tí mò ń lọ ó yàtọ̀ sí ibi tí wọ́n júwe fún mi, ìgbà yẹn ni mo wá ṣẹ̀ṣẹ̀ béèrè ni ọwọ́ àwọn ará àdúgbò tí wọ́n júwe ibẹ̀ fún mi. Ẹ̀hìn nígbà tí wọ́n dẹ̀ tún júwe ibẹ̀ náà fún mi, kò fẹ́ fi bẹ́ yé mi. Bí mo ṣe ni láti mú ẹ̀rọ fóònù mi láti fi pe àwọn tí mo fẹ́ lọ bá pé mo ti ṣìnà o, kí wọ́n jọ́, kí wọ́n wá mú mi. Bí mo ṣe pè wọ́n náà sọ pé àwọn ti gbọ́ tí mo dẹ̀ ṣàlàyé ibi tí mo wà. Kò pẹ́ rẹ̀ láàárín bí ìṣẹ́jú díẹ̀, ò ìṣẹ́jú ogún ó lé di ẹ́ ni mo rí àwọn tí mo fẹ́ lọ bá tí wọ́n dẹ̀ wá mú mi, tí mo dẹ̀ fi dé ibi tí mò ń lọ. Hmm, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo máa ń ṣìnà náà ni ó máa ń jẹ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo fẹ́ lọ síbi kan tí mi ò tí dé ibẹ̀ rí. Ẹ̀hìn, ìgbà àkọ́kọ́ yẹn máa ń fẹ́ jẹ́ kí ọ̀nà dàrú. Ehn, òun ni ó máa ń jẹ́ kí n ṣì ọ̀nà.